N kò kín bá ẹnìkankan ṣiṣẹ́ pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe. Nítorí iṣẹ́ tí mò ń ṣe náà kò nílò kí a bá ẹníkankan ṣiṣẹ́ pọ̀ rárá. Mo jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ ní orí ẹ̀rọ ayélukára. Inú ilé sì ni mo ti ń ṣe iṣẹ́ yìí. Iṣẹ́ náà kò nílò kí a bá ẹnikẹ́ni ṣiṣẹ́ pọ̀ àbí kí a ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹnikẹ́ni rárá. Orí ẹ̀rọ ayélukára ni a ti ń ṣe irú iṣẹ́ náà. Ìdókòwò sì ni irú iṣẹ́ wọ̀nyí.